Bí mo ṣe má n ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé kò le rárá. Mo sábà má n ṣe ètò mi, ǹkan tí mo bá fẹ́ ṣe sílẹ̀, màá ṣe ètò iṣẹ́ mi, mí ò jẹ́ kí iṣẹ́ kó di ìgbésí ayé mi lọ́wọ́. Màá rí i dájú pé mo ṣe gbogbo iṣẹ́ mi ní àkókò tí ó tọ́ àti tí ó yẹ. Mo sì má n fi ààyè sílẹ̀ fún ìgbésí ayé náà. Bóyá mo ní láti ṣe eré ìdárayá ni tàbí mo ní láti jáde láti lọ wo nǹkan tó n ṣẹlẹ̀ ní ìgboro, mo má n ṣe fi ààyè sílẹ̀ fún gbogbo nǹkan bẹ́yẹn. Mi ò kí n jẹ́ kí ọ̀kan kó di ìkejì lọ́wọ́. Ó dára púpọ̀ kí ènìyàn má a ṣe ètò gbogbo ohun tí ènìyàn bá fẹ́ ṣe ní àsìkò kó sì má a tẹ̀lé gbogbo ètò tí ènìyàn bá ṣe. So èmi má n ṣe ètò, mo sì má n tẹ̀lé àwọn ètò mi. Ìdí ní ètò yìí fi jẹ́ pé mo mọ iṣẹ́ àti ìgbésí ayé kò di ara wọn rárá, lọ́wọ́ rárá.

Bí mo ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé mo máa ń fi priority sórí ètò iṣẹ́ mi àti ohunkóhun mìíràn. Iṣẹ́ àkànṣe máa rí dájú wípé mo fi priority lẹ, màá sì kọ́kọ́ attend sí àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ àkànṣe so that ohunkóhun mìíràn kò ní dí iṣẹ́ àkànṣe lọ́wọ́. Màá sì ṣe iṣẹ́ náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ.

Ìlànà ìpolówó mi pín sí oríṣìíríṣìí. Mo máa ń lo oríṣìíríṣìí ọ̀nà láti ṣe ìpolówó. Mo máa ń lo social media láti ṣe ìpolówó, mo sì máa ń lo television láti ṣe ìpolówó mi. Àti wípé kò sí ọ̀nà tí mo lò fún ìpolówó mi tí kò ṣiṣẹ́ dáradára, tí kò mú èrè tó dára jáde. Pàápàá jùlọ orí social media, mo máa ń lo bí Facebook, Instagram, X àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń lò wọ́n fún ìpolówó mi, ó sì máa ń yíidi result tó dára, tó máa ń mú kí inú mi dùn dáradára.

Àkókò tí ọ́fíìsì mi ṣí, di ago mẹ́jọ ní ojoojúmọ́ tí ojẹ́ ọjọ iṣẹ́, èyí tí ó jẹ́ Monday títí dé Friday. Ọ́fíìsì mi máa ń ṣí ní ago mẹ́jọ ní òwúrọ̀, ó sì máa ń tìí ní ago mẹ́fà ní ìrọ̀lẹ́. Èyí ló mú kí máa ń ṣábà ṣe ètò àti lọ sí ọ́fíìsì àti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ́fíìsì mi. Màá ti múra gbogbo ohun tí ó yẹ sílẹ̀ kó tó di ọjọ́ kejì kí ohunkóhun má ba di mí lọ́wọ́ tàbí kí ń má ba late dé ọ́fíìsì ní ọjọ́ iṣẹ́.

Èdè tí ó wù mí láti kọ́ ni èdè Hausa. Èdè náà wù mí gidi gan, nítorí pé Hausa tí èyàn bá gbọ́, tí ó sì le sọ, ó máa ń ṣe àǹfààní, pàápàá jùlọ tí o bá ní láti lọ raja ní ówọ́ Hausa tí ó sì le sọ èdè wọn, ó má ń mú kí inú wọn dùn, wọ́n yóò sì ta ọjà fún ọ dáradára ju àwọn tí kò ní, tí kò gbọ́ àti tí kò le sọ èdè Hausa lọ. Ìdí nìyẹn tó fi jẹ́ pé Hausa jẹ́ èdè tó wù mí láti gbọ́ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà láìsí ohunkóhun, láìsí ìdíwọ́, láìsí àlèébù bkankan ní ara. Nítorí pé gbogbo ibi tí mo wà, àlàáfíà wà níbẹ̀. Kò sí jàgidijágan, kò de sì ètò ìdíwọ́, kò sí àwọn ọmọ criminals ní àárín wa. Idi niyi tò fi jẹ́ pe mo máa ń rìn ní àlàáfíà pẹ̀lú ìfi ọkàn balẹ̀ láìsí ìbẹ̀rú rárá.

Tí mo bá rí pé mò ṣẹ ènìyàn, àbí mo sì fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ẹlẹ́dàá mi, mo máa ń rẹ ara mi sílẹ̀ gidi gan ni. Mi kì í ga apá. Mo sì máa ń fi ìfọ̀kànbalẹ̀ àti òhuǹ kẹ́lẹ́ bá ènìyàn sọ̀rọ̀ tí mo bá fẹ́ tọrọ ìforíjì lọ́wọ́ ẹnikẹ́ni. Màá sì jẹ́ kó yí ẹni náà wípé mo tọrọ ìforíjì látọ̀kàn mi wá kì ń ṣe nípa ọ̀rọ̀ ẹnu. Màá sì jẹ́ kó yí ẹni náà bẹ́ẹ̀ wípé màá gbìyànjú láti má pàdà ṣe irú ohun tí mo ṣe náà mọ́. Tí ẹni náà bá sì dáríjì mi, màá rí wípé mo tẹ̀lé ohun tí mo sọ láti má pàdà ṣẹ ẹni náà. Tí mo bá sì fẹ́ tọrọ ìdáríjì lọ́wọ́ ẹlẹ́dàá mi, mo máa ń bọ́ sí kọ̀kọ̀, màá sì dùbúlẹ̀, màá kọ orin, màá sì yin Olúwa, màá sì bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdáríjì gbogbo ohun tí mo ti ṣe, gbogbo ọ̀nà tí mo ti tọ̀ tí kò tọ́ àti gbogbo ọ̀nà tí mo ti gbà mú ojú ògo Olúwa bínú. Màá tọrọ ìdáríjì, màá sì rí pé ìdáríjì náà tí mo tọrọ wá láti ọkàn mi kì ń ṣe nípa ti ẹnu. Ọ̀nà kan náà tí mo máa ń lò láti tọrọ ìdáríjì lọ́wọ́ ẹnikẹ́ni tí mo bá ṣẹ̀ náà nìyí. Tí mo bá sì rẹ ara mi sílẹ̀, mo máa ń rí ìdáríjì gbà ó sì máa ń mú kí inú mi dùn dáradára.

Àwọ̀ tí mo nífẹ̀ẹ́ jù lọ ni àwọ̀ pupa. Mo nífẹ̀ẹ́ àwọ̀ pupa tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ wípé tí mo bá jáde, tí mo bá rí aṣọ tó jẹ́ àwọ̀ pupa tí ó sì dára, màá rí i dájú pé mo sunmọ́ bẹ̀ láti lọ mọ iyè tí wọ́n ń tà á. Tí iná bá sì wọ̀, mi ò ní ro lè méjì láti kó o wọlé torí pé àwọ̀ pupa jẹ́ àwọ̀ tó máa ń pọ̀ mí lójú, tó sì máa ń dùn mọ́ mi. Àti wípé tí mo bá wọ ohun kohun tó jẹ́ àwọ̀ pupa, ó máa ń dára ní ara mi dáradára, ó sì máa ń ní fitting. Láti ìgbà tí mo ti wà ní primary school, mo ti níìfẹ̀ẹ́ àwọ̀ pupa yìí tí mo sì máa ń rí pé mi ò fi àwọ̀ pupa ṣeré níbi kibii tí mo bá rí i.

Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ni pé mo máa ń mọ àwọn ọjọ́ tí ìdènà ọkọ̀ máa ní agbára lọ́nà. Irú ọjọ́ náà, mo máa ń tètè kúrò nílé kí àkókò náà tó tó. Kódà, màá tètè kúrò nílé kí ó tó di àkókò tí mo máa ń lọ sí ibi iṣẹ́ n-normally kí n lè máa kọjá kí ìdènà ọkọ̀ tó bẹ̀rẹ̀. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti má lọ sí ibi iṣẹ́ late ní gbogbo ọjọ́ náà. Ìdènà ọkọ̀ sábà máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ Monday láti nǹkan bí i ago mẹ́jọ sí méjìlá, tó ní àti ní ọjọ́ Friday. So ní ọjọ́ méjì yìí, mo ti máa ń kúrò nílé ní nǹkan bí i ago mẹ́fà, màá ti kọjá gbogbo ibi tí ìdènà ọkọ̀ máa ń wà kó tó di pé ìdènà náà yóò bẹ̀rẹ̀. So ìdí nìyí tí màá fi lè dé ibi iṣẹ́ mi ní àkókò totó àti tí ó yẹ láì ko sínú ìdènà ọkọ̀ rárá.

Aṣọ òtútù, bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù lóríṣiríṣi. Mo ní aṣọ òtútù tó kí gidi gan ni, mo ní aṣọ òtútù tó fẹ́lẹ́, mo ní aṣọ òtútù tí kò fẹ́lẹ́ ju tí kò sì kí ju. Mo máa ń wọ aṣọ òtútù, èyíkéyìí tí wá bá ìgbà mú. Ìgbà mìíràn òtútù máa ń wà ṣùgbọ́n kì í pọ̀ jù, màá wọ èyí tó bá fẹ́lẹ́. Ìgbà mìíràn òtútù máa ń wà, yóò pọ̀ díẹ̀, màá wọ èyí tí kò fẹ́lẹ́ ju tí kò sì tutù ju. Ṣùgbọ́n tí òtútù náà bá lágbára gan, tí mo dẹ̀ rí pé mo fẹ́ bọ́ síta, tí mo fẹ́ lọ síbí kan, tí atẹ́gùn náà yóò sì pọ̀jù fún mi, mo máa ń wọ aṣọ òtútù tó kí gidi gan ni. Torí kó le di afẹ́fẹ́ tí yóò tó pa pọ́n òtútù mọ́ fún mi.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ ọ̀kan ni wípé tí mo bá jí ní òwúrọ̀ kùtù, màá gba àdúrà, màá wólẹ̀, màá sì gba àdúrà, tó jẹ́ àdúrà èmi nìkan. Lẹ́yìn náà màá gba àdúrà pẹ̀lú àwọn ẹbí mi. Lẹ́yìn tí a bá gba àdúrà papọ̀ tán, màá bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ilé, kí n gbálẹ̀ kí n ṣe oúnjẹ fún ẹbí. Tí n bá ṣe gbogbo wọnyìí tán, màá wá bẹ̀rẹ̀ sí ní múra ibi iṣẹ́ láti lọ wẹ̀ àti láti gbaradì láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi. Èyí sì jẹ́ ohun to máa ń ṣe gẹ́gẹ́ bí daily routine fúnmi láti ọjọ́ Monday títí di Friday. Saturday nìkan ni mo máa ń change àwọn nǹkan tí mo máa ń ṣe lówuro díẹ̀ nítorí pé kì í ṣe ọjọ́ iṣẹ́. Saturday re ní òwúrọ̀ tí bá ṣe iwọ́nbá díẹ̀, màá sì rí pé mo fọ àwọn aṣọ títèmi ti ọmọ àti ti ọkọ ní òwúrọ̀ kó tó di pé ó dé ago méjìlá tí yóò bẹ̀rẹ̀ sí ní rẹ́ mi. So àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe ní òwúrọ̀ ní gbogbo ọjọ́.

Email àìwúlò máa ń wọ inú inbox ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí wọ́n bá sì wọ inú inbox mi, mi kì ín bọ̀dá láti sọ wípé mo fẹ́ ṣí wọ́n wo abí láti kà wọ́n. Nígbà tí wọ́n bá wọlé, mo máa tí mbá ti ń go through àwọn emails mi, mo máa ń delete gbogbo àwọn email tí kò wúlò fún mi lójú ẹsẹ̀ ni. Máa ń yo wọ́n kúrò nínú inbox mi.

Rárá o, èmi kì í fi tùràrí, nítorí pé èmi ò kò mọ̀ nípa tùràrí, n kò sì mọ iṣẹ́ tí ó ń ṣe. Àwọn tí ó máa ń fi tùràrí jẹ́ àwọn tí wọ́n mọ̀ nípa tùràrí, tí wọ́n sì mọ bí a ṣe ń fi, wọ́n sì mọ iṣẹ́ tí ó ń ṣe. Kódà, mi ò fẹ́ràn òórùn tùràrí rárára. Tí mo bá rí ibi tí wọ́n ti máa ń fin mi ò kí ń lá-- mi ò kí ń fẹ́ràn ibẹ̀. Àwọn ènìyàn sì máa ń nígbàgbọ́ wípé ẹni tí kò bá fẹ́ràn tùràrí, ó jẹ́ ẹni tó ní ẹ̀mí àjèjì tàbí tó jẹ́ ẹni tó ní ẹ̀mí tí kò dára. Àmọ́ èmi kò rí òtítọ́ nínú èyí. Ohun tí oníkálukú fẹ́ràn, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èmi kò fẹ́ràn irú ohun tí tùràrí máa ń mú jáde rárára. Ìdí nìyí tí mi ò fi kì í sábà dúró níbi tí a bá ti ń fi. Paapà jùlọ, èmi kì í fi, mi ò sì mọ̀ bí a ṣe máa ń ṣe rára.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí ṣùgbọ́n ó jẹ́ ìgbà tó ti pẹ́ sẹ́yìn tí mo gun alùpùpù àti wípé mi kò nífẹ síí nígbàtí mo gùn, ìdí nìyí tó fi jẹ́ pé mi ò tún padà gùn, mi kò sì le gun alùpùpù mọ́.

Orí fífọ́. Bẹ́ẹ̀ ni o, orí máa ń fọ́ mi ní àìmoye ìgbà. Kódà mo máa ń rò wípé kí ló máa ń fa orí fífọ́. Orí fífọ́ mi ò máa fọ́ mi kò ní le ju, kò dẹ̀ ní jẹ́ ohun tí ó lè mú kí n pariwo. Ṣùgbọ́n orí náà máa ń sábà fọ́ mi, tó jẹ́ wípé tí mo bá lo ògùn gan, kò kì í lọ. Omiran jẹ́ orí fífọ́ tó máa ń wá nípasẹ̀ ìṣe àṣejù tí a mọ̀ sí stress. Ó jẹ́ orí fífọ́ tó máa ń wá nígbà tí n kò bá sinmi dáradára tàbí tí mi ò bá sùn dáradára. Àwọn orí fífọ́ bẹ́ẹ̀ kódà bí èèyàn bá lo ògùn orí fífọ́ kì í lọ bọ̀rọ̀. Àya fi tí èèyàn bá fi àkókò sílẹ̀ láti sinmi àti láti sun orun tí ó wọ́rọ́ dáradára kí èèyàn tó lè bọ́ nínú irú orí fífọ́ bẹ́ẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, orí fífọ́ náà máa ń wà nígbà sí ìgbà kì í le ju. Ṣùgbọ́n ó sábà máa ń wà níbẹ̀ títí di ìgbà tí èèyàn bá ṣe ohun tó tọ́ àti tí ó yẹ.

Aago ọwọ́ bẹ́ẹ̀ni, mo máa ń sábà wọ aago ọwọ́. Mo ní aago ọwọ́ lóríṣi mẹ́ta. Mo ní èyí tó jẹ́ wipé silver, mo ní èyí tó jẹ́ gold, mo sì ní èyí tó jẹ́ rubber. Ṣùgbọ́n wọ́n jẹ́ aago ọwọ́ gidi. Mo nífẹ̀ẹ́ àti máa wọ aago ọwọ́ gan ni. Nídi níyí tó bá jẹ́, tó bá ní èyí tó ní àléébù láàárín wọn, mo máa ń tètè rí pé mo lọ túun ṣe. So that, eyiikeyii tí mo bá fẹ́ wọ̀ tí yóò bá ìmúra mi mu kò ní di ìṣòro fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀ torí pé mo nígbàgbọ́ wípé ẹni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ tàbí tó bá fẹ́ ní more experience sí lorí ohunkóhun ní láti ka ìwé, so mi ò kí ń fi ìwé kíka ṣeré. Nígbà tó bá tó àti tí ó bá yẹ, mo máa ń ka ìwé àbí nígbà tó bá jẹ́ leisure time mi tí mo bá ní ìwé tó yẹ kí n ka, àkokò náà ni mo máa sábà rí pé mo ka ìwé náà. Ìwé kíkà jẹ́ ohun tó dára fún mi gidi gan, tó sì máa ń ṣí ọpọlọ mi sí ohunkóhun tí mo bá ní láti mọ̀. Ó sì máa ń jẹ́ kí n improve ní ọ̀nà tí mo ṣe fi máa ń sọ̀rọ̀ àti bí mo ṣe máa ń kojú ohunkóhun nítorí àwọn ìwé tí mo ti kà sẹ́yìn àti irú àwọn experience àwọn ènìyàn mìíràn tí mo ti kà ní inú ìwé.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorùn. Gíláàsì tí mo ń lò ó jẹ́ recommended glasses fún oorùn àti fún ìkàwé. Nítorí pé mi kò lè ka ìwé láìlo gíláàsì. Bẹ́ẹ̀ náà ni mi ò lè rìn nínú oorùn láìlo gíláàsì. Ó máa ń affect ojú mi nítorí pé mo ti ní àwọn àìsàn ojú díẹ̀ tó jẹ́ pé gíláàsì mo fi máa ń ṣe correction àti tí ó fi máa ń jẹ́ kí n lè ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe pẹ̀lú ojú, pàápàá jùlọ láti wo ojú screen àti láti ka ìwé àti láti jáde nínú ohùn, mo ní láti wọ gíláàsì mi.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi gùn rege gan ni. Nítorí pé olórí iṣẹ́ mi nífẹ̀ẹ́ mi. Ìdí ni pé mo máa ń ṣe iṣẹ́ mi ní àkókò, mi kì í fi iṣẹ́ falẹ̀ ra. Mo sì máa ń tẹ́tí sílẹ̀ fún ìmọ̀ràn, mo sì máa ń tẹ̀lé ìmọ̀ràn bí a bá ṣe ṣí fún mi. Ìdí nìyí tó fi jẹ́ pé ìbáṣepọ̀ láàárín èmi àti olórí iṣẹ́ mi ó gùn rege gan ni. Kódà ó fi ọkàn tán mi, tó bá ní ohunkóhun tí ó fẹ́ ṣe tàbí tí kò bá sí ní, tí kò bá ní sí ní ọ́fíìsì nígbàkígbà, ó máa ń rí pé òun ń pè mí. Yóò sì sọ fún mi àwọn nǹkan tí mo ní láti ṣe. Bo tilè jẹ́ pé òun kò ní sí níbẹ̀, sí nílé, àti ní pé ó máa ń sọ fún mi láti rí pé mo bójú tó ọ́fíìsì, mo sì tọ́ àwọn ọmọ iṣẹ́ tó kù lọ́nà kí n sì fi ojú sí iṣẹ́ tí oníkádùúkú wọn bá ń ṣe. Tí ó bá sì dé, èmi ló máa ń pè láti give report gbogbo ohun tí ó bá ti ṣẹlẹ̀ ní ọ́fíìsì àti tí ó bá ní ohunkóhun tí òun náà ní láti attend sí gẹ́gẹ́ bí olórí iṣẹ́ So therefore. Ìbáṣepọ̀ èmi pẹ̀lú olórí iṣẹ́ mi ó gùn rege gan ni.

Rárá o, èmi kì í mu coffee ní ibi iṣẹ́ tàbí ní ilé gan an. Èmi kì í mu coffee nítorí pé coffee jẹ́ ohun tí kò dára fún, fún ara àti wípé.

Kò ì tí pẹ́ rárá tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Mo lọ ní ọjọ́ ìsinmi kan láti jẹun pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. A jẹ oúnjẹ dáradára, a sì bá ara wa sọ̀rọ̀ ní ìtẹ́lọ́rùn. Ilé oúnjẹ náà dára, oúnjẹ sì dùn. Ìròyìn yẹn mú inú mi dùn gan ni, tì tó jásí wípé láìpẹ́ yìí, mo sì lọ sí ilé oúnjẹ kẹ́yìn.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ. Akọkọ máa ń pèsè gbogbo àwọn nǹkan tí a fẹ́ lò láti fi se oúnjẹ náà bíi ẹ̀fọ́, ata, àlùbọ́sà, ata ilẹ̀ àti epo. Lẹ́yìn náà a máa ń wẹ̀ wọ́n dáradára, gé wọ́n sí ìwọ̀n tí ó yẹ, a sì máa bẹ̀rẹ̀ sí ní dáná. Nígbà tí a bá ń se oúnjẹ, ó ṣe pàtàkì kí á ṣọ́ra pẹ̀lú iná kí a sì máa rọra tú àwọn nǹkan sínú ìkòkò tí a fi ń se oúnjẹ. A tún máa ń to oúnjẹ wò kí a lè mọ adùn rẹ̀ dáradára. Nípa ṣíṣe oúnjẹ pẹ̀lú ìtọ́jú àti ṣuuru, a máa ń fi ìdájú pé oúnjẹ ni, oúnjẹ aládùn, yóò sì dára fún ìlera.

Ètò ìdárayá mi rọrùn a ò sí ṣe déédé. Mo ma ń gbìyànjú láti ṣe ìdárayá díẹ̀ lójoojúmọ́, bíi kí n rìn, ṣíṣe ara tàbí ìdárayá nínú ilé. Nígbà mi, mo ma n ṣe ìdárayá ní òwúrọ̀ nítorí pé ó n fún mi ní agbára àti ìbẹ̀rẹ̀ ọjọ́ náà. Mo tún ma n yá àkókò kan sẹ́yìn fún àwọn oríṣi ìdárayá míràn, bíi ṣíṣe ara gígùn tàbí ìdárayá pẹ̀lú orin. Ètò yìí ràn mí lọ́wọ́ láti jẹ́ alágbára, láti ṣàtìlẹ́yìn fún ìlera mi, àti láti jẹ́ kó rọrùn fún mi láti sinmi dáradára.

Bẹ́ẹ̀ ni, màá ń wọ ìbọ̀wọ́ kí ń bá lè ṣe àwọn oun kankan. Yalá boyà mo fẹ́ ṣán oko tàbí mo fẹ́ mix àwọn kẹ́míkà papọ̀ tí mo máa fẹ́ ṣe ọṣẹ. Ní àkókò wọ̀nyí, mo máa ń rí pé mo wọ ìbọ̀wọ́, kí má ba ṣe ìjàmbá kẹ́míkà ní ọwọ́ mi àti wípé tí mo bá fẹ́ ṣán oko kí àdá má bá bà mí ní ọwọ́ jẹ. Nítorí pé nígbà tí mi kì í wọ ìbọ̀wọ́ tí mo bá mú àdá lọ́wọ́ tàbí tí mò ń ṣe kẹ́míkà, èyíkéyìí tó bá bà mí lọ́wọ́, ó máa ń bà mí ní ọwọ́ jẹ gan gidi. Ìdí nìyí tó fi jẹ́ pé kí n tó ṣe àwọn nǹkan báyìí, mo máa ń wọ ìbọ̀wọ́.

Mi ò mọ̀ bí a ṣe ń pa ẹja nítorí pé èmi kò gbé níbi tí a ti ń pa ẹja. Mi kò sì wá láti àwọn ìlú tí omi pọ̀ sí gan ni. Bó tilẹ̀ jẹ́ pé ìlú tí mi, ìlú tí a gbé bí mi jẹ́ ìlú tí ó ní, tí kò ní omi bẹ́ẹ̀ ṣùgbọ́n ìlú tó jẹ́ ìlú mi gan gan, ó jẹ́ ìlú tó ní omi ṣùgbọ́n mi ò gbé níbẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ wípé mi ò mọ̀ bí a ṣe máa ń pa ẹja. Àwọn ẹja tí èmi máa ń jẹ, mo má n rà wọ́n ní ọjà ni. Ka ní pé mo mọ bí a ṣe ń pa ẹja ni, ìbá jẹ́ ohun ìdúnu fún mi nítorí pé gbogbo ìgbà ni mo máa pa ẹja torí mo nífẹ̀ẹ́ ẹja gan ni.

Èmi kò tíì gun ọkọ̀ akẹ́rù tàbí mi ò ràn tí ìgbà tí mo kẹ́yìn gbin ọkọ̀ akẹ́rù torí pé mo mọ̀ wípé ọkọ̀ akẹ́rù a máa fi ń kó ẹrù nìkan ni, kì í kó ènìyàn papọ̀. Àyàfi tó bá jẹ́ wípé ẹni náà kò ní option tó fi le rí ọkọ̀ mìíràn wò tó fi le tẹ̀lé ọkọ̀ akẹ́rù. Ṣùgbọ́n èmi, mi ò tí ì ní àǹfààní láti bá wọn wọ ọkọ̀ akẹ́rù lẹ́ẹ̀kọ̀kan rí.

Mo sábà má n ni àlà burúkú, níí ọ̀pọlọpọ ìgbà ti mo sì ma n gbìyàn bojju bóyá mo lè ri ènìyàn ba mi túnmọ̀ àlà náà. Àmó oun koko tó rú mi lójú tó se kókó fún mi ni pé mi kìí sábà rántí àlá mi dáradára. Tí mo bá jí ìwọnba díè ni mo sábà máa n rántí n'nú àlá tí mo ti mò pé kìn se oun tó dára rárá. Mo mo pó dara k'èèyà máa ranti ala sugbon Emi mi in ranti ala mi ko si mo igba ti mo kehin ni ala buruku.